Mo fẹ́ràn láti máa jókòó sí, ojú fèrèsé ọkọ̀ gan gidi. Ni, and idi tó fi jẹ́ pé màá fẹ́ràn láti jókòó sí ojú fèrèsé ọkọ̀ ni wípé, mo máa ń like kí n jókòó sí ibi tí atẹ́gùn tí màá máa fẹ́ sí mi, so owà lára ìdí tó jẹ́ pé mo fi fẹ́ràn láti máa jókòó sí ojú fèrèsé ọkọ̀ nìyẹn. Mo dẹ̀ rí pé tí màá jókòó sí ojú fèrèsé ọkọ̀, especially ní iwájú, màá fẹ́ràn láti jókòó sí iwájú. Èma pẹ̀ kosi ẹni tó bá jókòó sí iwájú tí ò kí ń sí window ńbẹ. Tí màá máa jókòó sí ẹ̀yìn gan, mo máa like kó jẹ́ pé ojú fèrèsé like ibi fèrèsé ọkọ̀ yen gangan gangan ni mo jókòó sí. And idi ni pé, number one: o máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi and two, màá tún máa rí àwọn nǹkan tó bá ń lọ tó bá ń lọ. Irú tí màá ń travel báyìí bí a ti ń mo wá travel, tí màá ń lọ gbé mọ́tò ní ibi tí wọ́n ti máa ń gbé mọ́tò, mọ́tò public car, mo máa fẹ́ láti jókòó sí ibi, ibi fèrèsé ọkọ̀ yẹn torí pé, màá le rí àwọn nǹkan tó bá ń lọ. Because mọ̀ pé mọ́tò yẹn, àwọn èèyàn tó máa wà nínú mọ́tò yẹn máa ń pọ̀. So, ẹni tó bá wá sọpe, ẹni tó bá wá jókòó sí ibi ojú window, ah iya máa jẹ́ gan oru máa mú, orí ti ẹ̀ máa mú ènìyàn gan gidi gidi gidi. So òun ló máa ń fẹ́ kí n jókòó sí, ojú fèrèsé ọkọ̀ torí ó máa jẹ́ kí n rí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ àti gbogbo nǹkan tó bá ń lọ àti pé atẹ́gùn tún máa fẹ́ sí mi. Torí nígbà mìí wọ́n ki máa ń gbà kí obìnrin kó jókòó sí ojú, níwájú ọkọ̀. Àníwájú ọkọ̀ dè ní ibe gangan ni, fèrèsé ọkọ̀. Wọn kì í gbà kí obìnrin kó jókòó síbẹ̀. So wọ́n máa ń gbà kí, wọ́n máa ń fẹ́ kó jẹ́ pé ọkùnrin ló máa ń, ló máa jókòó síbẹ̀ torí wọ́n máa feel pé ẹni tó bá jókòó síbẹ̀ tó bá láyà pé a máa dẹ́rùba, ẹni tó ń wa ọkọ̀. Bi tí mọ́tò bá ń bo báyi ẹni tojepe kó láyà, tojepe obìnrin tó bá di sopé há, ẹ̀rù náà a máa ba ẹni tó ń, ẹni tó ń wa ọkọ̀. So ìdí tó máa fi tán kí n máa fi ń gbà kí obìnrin kó jókòó sí etí fèrèsé ọkọ̀ ni. Ṣùgbọ́n èmi máa ń fẹ́, ní iwájú ni o, ṣùgbọ́n èmi máa ń fẹ́ràn kí n jókòó sí, ojú fèrèsé ọkọ̀ ní iwájú torí kó máa jẹ́ kí n ní, kó máa jẹ́ kí n ní view ibi tí mò ń lọ dáadáa. So òun ló máa ń fẹ́, òun ni ìdí tí mo fi fẹ́ràn láti máa jókòó sí, ẹm.